Ṣé o máa ń kọrin kẹ́lẹ́? Mo máa ń kọrin kẹ́lẹ́. Mo máa ń kọ orin gan-an. Àwọn orin bíi hip hop àti àwọn orin gospel tó jẹ́ orin Kristẹni mo máa ń kọ, mo sì máa ń gbọ́. Kódà láìpẹ́ ni mo kúrò ní ibi tí wón ti ń kọ àwọn orin hip hop oríṣiríṣi torí mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn wọn. Ṣùgbọ́n mo fẹ́ràn orin ní general. Kò sí irú orin tí mi ì fẹ́ fẹ́ràn. Ó ṣe àwọn orin ayé àtijọ́ àti àwọn orin òde òní, gbogbo rẹ̀ ni mò ń gbọ́. Mo máa ń kọrin tẹ́lè dáadáa. Mo máa kọrin gan-an ni. Orin kíkọ jẹ́ nǹkan tí mo tún nífẹ̀ẹ́ sí torí mo ní ohun tó dùn tó ṣe kọrin. Mo máa ń fi ohun mi, kọ orin dáadáa.

Ṣe o jẹ ènìyàn tí ó máa ń ṣe ètò nǹkan? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ṣíṣe ètò nǹkan gan. Kódà mo ní ìwé tí mo máa ń kọ àwọn nǹkan tí mo fẹ́ ṣètò wọn sí. Mo ní ìwé tí mo máa ń kọ to-do list tí màá sọ àwọn nǹkan tí mo fẹ́ ṣe ní ojoojúmọ́, màá kọ sínú rẹ̀. Màá sì mọ máàkì rẹ̀ bí mo bá ṣe ń ṣe àwọn nǹkan yẹn lẹ́ẹ̀yọ̀kọ̀ọ̀kan. Ó máa ń jẹ́ kí n lè fi ojú sí bí àkókò bá ṣe ń lọ. Màá lè mọ bí màá ṣe manage àkókò mi dáadáa. Ó fún, ó máa ń jẹ́ kí ǹ tún lè ṣiṣẹ́ púpọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ju bí mi i bá ṣe ṣiṣẹ́ lọ tí kò bá sí ètò. Mo fẹ́ràn ètò gan. Tí mo bá fẹ́ lọ sí ibi ayẹyẹ, mo ti máa ń ṣètò sílẹ̀. Aṣọ wíwọ̀ tí màá wọ̀, tó bá nílò lílọ̀ àbí fífọ̀, màá ṣètò rẹ̀ kò tó di ọjọ́ náà. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan tun wá jẹ́ ẹni tó máa ń ṣètò ayẹyẹ àríyá bí MC, mo dẹ̀ máa ń fẹ́ kí àkókò kí ó máa kọjá bó ṣe yẹ tí ayẹyẹ tí ó fi parí. Kí gbogbo ètò kó lọ létòlètò.

Ṣe o máa ń ṣiṣẹ́ ju wákàtì lọ? Ó ní iye wákàtì ta fi ń ṣiṣẹ́, bí wákàtì mẹ́fà la máa ń lò lẹ́nu iṣẹ́, ṣùgbọ́n ní ilé-iṣẹ́ tí mo ti ṣiṣẹ́ kẹ́yìn, àwọn àsìkò mìíràn wà tó jẹ́ wipé ju àsìkò iṣẹ́ wa lọ. Iṣẹ́ ṣì máa ń pọ̀ nílẹ̀ láti ṣe tí kò ṣe dádúró di ọjọ́ kejì. Irú àwọn àsìkò báyìí, wọ́n máa ń gbà wá níyànjú pé ka ṣe àkókò díẹ̀ síi, ṣùgbọ́n wọ́n á fún wa ní bonus fún àsìkò táà bá ṣe tó bá lé. Sùgbọ́n nígbà míi, mo máa ń ṣe ní àtí inu ara mi. Tí n bá ní àwọn nǹkan tí mi tì parí fúnra ra mi tí mo sì fẹ́ parí rẹ̀, mo máa ń ṣiṣẹ́ ju wákàtì lọ, kọ́dá, tí mi o sì ní gba bonus àbi ówó kankan fún àwọn wákàtì ìyokú. Sùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó mọ iṣẹ́ ṣe dáadáa, tó mọ iṣẹ́ rẹ̀ n ṣẹ́, ó máa ń tẹmílorùn tí n bá ṣe iṣẹ́ ju wákàtì tó ó yẹ kí n ṣiṣẹ́ lọ, kò ní mí lára rárá.

Ṣé o ti lọ sí àgọ́ rí? Mo máa ń lọ sí àgọ́ lọ́dọọdún. Ìyẹn Ago. Àgọ́ tí mo máa ń sábà lọ ni àgọ́ ti ilé ìjọsìn mi tí a máa ń ṣe ní ọdọọdún. Àgọ́ ti ọ̀odọ́ tí a ti máa ń ṣe ìpàdé àwọn ọ̀odọ́om láti bá ara wa sọ̀rọ̀ àti láti tún gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run látẹnu àwọn ọ̀odọ́ bí i tiwa. Èmi náà jẹ́ kan nínú àwọn adarí ọ̀dọ́. So ìpàgọ́ àwọn ọ̀odọ́ yìí ó máa ń dùn ó sì máa ń lárinrin. Yàtọ̀ sí pé à ń gba àdúrà, a sì ń yin Ọlọ́run, a sì ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. A tún máa ń ṣeré ní àgọ́. Gba àwọn eré bíi lúdò, bíi ká, gbá àwọn ere kankan láti tún ṣe àwọn nǹkan tí yóò mú ìdárayá wà láàárín wa àti ìbáṣepọ̀ tó dá láàárín àwa ọ̀odọ́ nínú ìjọ.

Ṣé o máa ń na ara rẹ? Rárá, mi ò kí ń na ara mi, torí pé nína ara ẹni ó dàbí kí èèyàn máa inflict pain sára rẹ̀. Elé yìí ṣòro fún ẹnikẹ́ni láti ṣe. Mi rò pé nǹkan kan lè wà tó lè mú mi na ara mi, lóòótọ́ o. Mo máa ń bínú sí àwọn nǹkan, ṣùgbọ́n mi ò lè na ara mi. Ṣùgbọ́n tó bá wá jẹpé n ta tó túmọ̀ sí ni pé nína ara, ìta tó túmọ̀ sí pé kí èèyàn stretch, mo máa ṣe ìyẹn dáadáa. Mo máa na ara lóore kóòré. Páapa tí ń bá kọ́kọ́ jí láàárọ̀, màá kọ́kọ́ na gbogbo egun ara mi kó dùn ká kàákàá kí ó tò dáadáa. Mo fẹ́ràn láti na ara ní àárọ̀ kùtùkùtù kí egun mi àti gbogbo ẹran kó lè padà bọ̀ sípò. Nína ara jẹ́ ìkan náà àwọn exercise tí èèyàn gbọdọ̀ máa ṣe lóore kóòré.

Irú fóònù alágbèéká wo ni ò n lò. Mo ń lò Redmi 14, òní fóònù alágbèéká tí mo ń lò. Mo sì rà á bí i ẹgbẹ̀rún, ẹgbẹ̀rún àádọ́ta ó lé nígba náírà, bí i two fifty thousand àbí jù bẹ́ẹ̀ lọ. Ó ní 8 gig RAM àti, àti 128 gig memory. Bátìrì rẹ̀ naa sí dá 5000 mAh, bẹ́ẹ̀ charger rẹ̀ tún jẹ́ fast charging. Mo gbádùn fóònù yìí gidi gan. Fóònù alágbèéká mi ò, ó dùn ún lò, kò sì fún mi ní wàhálà kankan, kò sì ohun tí mo fẹ́ ṣe lórí rẹ̀ tí kì í ṣe.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni àkókò ọdún Kérésìmesì ní ìparí ọdún, iyẹn nií ọjọ́ kẹẹ̀dọ́gbọ̀n nínú oṣù Dìsẹ́mbà, oṣù Kejìlá. Mo fẹ́ràn àkókò yìí nítorí pé àkókò yìí ni mo máa ń ní àǹfààní láti rí ẹbí àti ọ̀rẹ́ mi àwọn olùjúlùmọ̀ taa tún máa ń ríra tipẹ́tipẹ́. Mo fi máa ń fi àsìkò yìí tún jẹ àwọn oúnjẹ tí mi ò lè jẹ láti ọjọ́ pípẹ́. Odidi adie la máa ń pa fún ọdún Kérésìmesì. A sì se ọbẹ̀ pẹ̀lú ìrẹsì, a sì máa dùn gan-an. A lè fi jẹ amala, gbádọsọ. Mo fẹ́ràn ẹran Kérésì, ẹran chicken ta a máa ń pa ní Kérésì gan-an. Ó wà lára ìdí tí mo fi fẹ́ràn ọdún Kérésìmesì gidi gan-an.

Oúnjẹ wo ni o mọ bí a ti ń sè é dáadáa? Àwọn oúnjẹ tí mo mọ bí a ti ń sè wọ́n dáadáa pọ̀. Ìkan tó jẹ́ àkọ́kọ́ oun ni ẹ̀wà. Mo mọ bí a ti ń ṣe ẹ̀wà gan-an. Tí mo bá fẹ́ ṣe ẹ̀wà, mo máa ń kọ́kọ́ gbé omi kaná nígbà mi. Tí mo bá fẹ́ sáré sè é, tí mo bá ti fi ẹ̀wà si, màá fi àwọn èròjà tí mo nílò—epo pupa, ata, iyọ̀—màá fi sínú rẹ̀. Àwọn mìíràn máa ń fi magí sí ẹ̀wà wọn, ṣùgbọ́n èmi ò kí ń fi si. Ìgbà mìíràn de re, mo lè kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ata díndín kí n tó fi ẹ̀wà sínú rẹ̀ láti ṣe é pọ̀. Elé yìí tún máa ń dùn yàtọ̀. Ọ̀únjẹ mí tí mo tún mọ bí a ti ń ṣe dáadáa ni ìrẹsì. Ìrẹsì rọrùn láti ṣe gan-an. Wà á kàn da ìrẹsì àti iyọ̀ sínú omi ni, yóò sì sè.

Ṣé o máa n wọ ìbọ̀wọ́? Ìbọ̀wọ́ tí àwọn èèyàn máa n fi ṣọ́wọ́. Mo ma n wọ̀ tí òtútù púpọ̀ bá mú. Ìgbà mìíràn dè re, mo ma n wọ̀ lẹ́nu iṣẹ́ tí mo bá nílò láti gbé àwọn nǹkan tí ó lè mú kí ọwọ́ mi ní apá bíi kó ní ìdọ̀tí àbí ti mo fẹ́ gbálẹ̀ àbí ti mo fẹ́ tún nǹkan ṣe tó lè mú ọwọ́ mi dọ̀tí, mo ma n wọ ìbọ̀wọ́ láti má jẹ́ kí àwọn bacteria àti germs kò bó sí mi lọ́wọ́. Ìbọ̀wọ́ dára. Àwọn ìbọ̀wọ́ kan sì tún wà tí wọ́n n ṣe lóde òní tó jẹ́ wípé ó wà fún fashion. Ẹ̀eyàn lè fi àwọn ìbọ̀wọ́ yii ṣọwọ́ tí èèyàn o wọ aṣọ tí ó sì tún gun rege dáadáa lákan ti fi ṣe. Àwọn ọlọ́kadà náà tún ma ń wọ̀ láti fi gun ọ̀kadà nígbà míì.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Ọkọ̀ akẹ́rù tí a fi máa ń kó ẹrù láti ibì kan sí ibì kan. Mo sì gun ní ọdún yìí nígbà tí mò ń kó ẹrù láti ilé tí mò ń gbé tẹ́lẹ̀ lọ sí ilé tuntun. Ọkọ̀ akẹ́rù ó jẹ́ àwọn ọkọ̀ tí kò ní ààyè bí àwọn mọ́tò tí wọ́n kó èrò. Ẹ̀yin rẹ̀ máa ń wà ní sísí lẹ̀. Wọ́n máa ń fi kó èrò oko àti oríṣiríṣi nǹkan káàkiri. Ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà tí ọkọ̀ akẹ́rù bá ń kọjá tí ó gbé ẹrù, àwọn èèyàn náà máa ń bẹ̀bẹ̀ pé kí ọkọ̀ akẹ́rù kó gbé àwọn lọ sí ibi tí wọ́n bá fẹ́ lọ. Àwọn ọkọ̀ akẹ́rù yìí sì máa ń gbé àwọn èèyàn ṣùgbọ́n kò sí ààyè áti jókòó. Àwọn èèyàn a naro sínú rẹ̀ ni títí wọ́n ò fi dé ibi tí wọ́n ń lọ.

Ṣé o ní káàdì iṣẹ́? Mo ní káàdì ìdánimọ̀ níbi iṣẹ́ mi. Gbogbo òṣìṣẹ́ ibi iṣẹ́ mi ló ní káàdì tí a fi ń dánimọ̀. Ta bá ti fẹ́ wọlé ní ẹnu àbáwọlé, ẹnu ọ̀nà ní ibi iṣẹ́, a gbọdọ̀ fi káàdì yìí hàn. Wọ́n o lè mọ̀ pé ibẹ̀ la ti ń ṣiṣẹ́ lóòótọ́. Bí a bá sọ káàdì wa nù, a ní lé bọ́si, a ní lé wọ ẹnu iṣẹ́. A fi kí ọ̀gá wa wa bá wa lẹ́nu ọ̀nà láti mú wa wọlé. Ká sì lọ ṣe káàdì tuntun ní ọjọ́ náà. Káàdì ìdánimọ̀ yìí ṣe pàtàkì sí wa gan ní gẹ́gẹ́ bí òṣìṣẹ́ níbi iṣẹ́ mi. Mo máa ń fi ìdáàbòbò sí káàdì mi, mo sì máa ń fi àmì ìdánimọ̀ àti nọ́mbà mi sì wà lórí rẹ̀ àti àwòrán mi.

Báwo ni o ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò? Àkópọ̀ fún ìrìnàjò, mo ti máa ń bẹ̀rẹ̀ rẹ̀ láti bí ọjọ́ méjì àbí mẹ́ta sí ìgbà tí mo fẹ́ rin ìrìnàjò torí kí ń má ba à gbagbe nǹkan kan tí mo fẹ́ mú lọ sí ìrìnàjò náà ni. Àkópọ̀ àwọn ẹrù bí i oúnjẹ, aṣọ tí mo nílò ni mo ti máa ń ṣètò sílẹ̀ kó tó di ọjọ́ ìrìnàjò náà. Eléyìí man fun mi ni ìgboyà ko kin jẹ ki n gbàgbé àwọn nǹkan tó ṣe kókó tí mo ní láti mú dání fún ìrìnàjò. Tó bá sì tún di ọjọ́ ìrìnàjò náà, màá tún yẹ ẹrù mi wò lẹ́yọkọọkan. Màá ti kọ àwọn nǹkan tí mo nílò nínú ìrìnàjò yẹn, màá ti kọ ó sílẹ̀. Màá wá, màá yẹ̀wò pé èwo ni mo fẹ́ gbagbe, èwo ni mi ò rántí mú láti jẹ́ kí gbogbo ẹ pé.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Kùtùkùtù bíi ago márùn-ún sí mẹ́fa. Èmi ò kí ń ṣe ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù òwúrọ̀. Ó máa ń fẹ́ pẹ́ mi díẹ̀ kí n tó jí. Nnkan tó lè mú mi jí ní kùtùkùtù òwúrọ̀ ni tí mo bá ní àwọn ibi tí mo fẹ́ lọ tí mo sì gbọdọ tètè dé bẹ kí ọjọ́ tó lọ. Àwọn àsìkò yìí ni mo máa ń jí ní bí i ago márùn-ún àbáago mẹ́rin láti lọ ṣètò fún ibi tí mò ń lọ. Ṣùgbọ́n tí mi ò bá ní ibi tí mò ń lọ tó jẹ́ ibi gbòógì, mo máa ń jí bí i ago mẹ́jọ sí mẹ́sàn-án tí ilẹ̀ ti máa ń mọ́ dáadáa. Mo fẹ́ràn láti sùn ní àárọ̀ dáadáa. Mi ò kín fẹ́ dá orun mọ́ ju.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Kọ̀ǹpútà mi ní ètò ààbò. Ètò ààbò tí mò ń lò oun ni Avira tí ó máa ń dáàbò bo kọ̀ǹpútà mi kí virus kó má ba à dé orí rẹ̀. Ètò ààbò yìí ṣe kókó fún kọ̀ǹpútà kó má ba à mú kí fáìlì orí rẹ̀ ó bàjẹ́. Àwọn ètò ààbò míì sì máa ń ba kọ̀ǹpútà wa bí i àwọn tí ó máa ń bá Windows wa. Ó dà pé ara rẹ̀ náà ni Avira àti àwọn oríṣìíríṣìí mìíràn tí ó máa ń dáàbò bo kọ̀ǹpútà wa kúrò ní ọwọ́ ìjàmbá àwọn nǹkan tó lè ba ìn ta fi sórí rẹ̀ jẹ́ iyẹn virus.

Ṣé o fẹ́ràn rin atẹ́gùn? Mo fẹ́ràn láti rìn nínú atẹ́gùn, tí atẹ́gùn náà kò bá pọ̀ jù. Torí tí atẹ́gùn bá ti pọ̀ jù, kì í ṣe atẹ́gùn mọ́, ó ti di ìjì. Tí ìjì bá sì ń jà kò yẹ́ ẹnikẹ́ni ó rin. Ṣùgbọ́n tó bá jẹ́ pé atẹ́gùn lọ́sàn-án, tí kò gbé ìdọ̀tí, tí ò gbé yèpẹ́ lẹ́lẹ̀ láti máa gbọ̀n sí mi lójú, mo fẹ́ràn láti rìn ní inú atẹ́gùn. Ṣùgbọ́n kì í ṣe pé mi ò ní wọ ṣọ o, mo máa wọ aṣọ kí n tó le rìn nínú atẹ́gùn. Tí atẹ́gùn náà bá sì fẹ́ pọ̀ jù, màá wọ kádígàn àbí kí n wọ aṣọ tó lè dáàbò bo ara mi kí n tó lè jáde lọ sínú atẹ́gùn náà. Ṣùgbọ́n atẹ́gùn ó dára fún ara wa gidi gan ni.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

Ṣé o fẹ́ràn lati ma jó? Mo fẹ́ràn ijó gan, ṣùgbọ́n ó lójú ibi tí mo ti máa ń jó kó dà. Mo ṣẹ̀ṣẹ̀ lọ sí àríyá kan ní ìsìn ni tí àwọn èèyàn sì ń jó níbẹ̀ ṣùgbọ́n mo ní láti kúrò nítorí mi ò lè darapọ̀ mọ́ wọn láti jó. Àríyá tó bá ti jẹ́ afẹ́fẹ́ yẹ̀yẹ́ ti àwọn olórín ayé tó jẹ́ orin bí i àwọn orin tí mi ò kí ń gbọ́ tí ò kí ń ṣe orin Kristẹni, mi ò kí ń fẹ́ jó síi ṣùgbọ́n tí mo bá wà nílé ìjọsìn ìyẹn ile ijosin mo máa ń fẹ́ràn láti jó sí àwọn orin táa fi ń yin Ọlọ́run fún àwọn ìbùkún àti oore rẹ̀ lórí ayé wà. Àwọn orin yi ni mo máa ń gbádùn bí i àwọn orin Tọ́pẹ́ Alabi, àwọn orin bíbí o àwọn orin, àwọn orin bí ẹ ti tóbi tó Jesu oríṣìíríṣìí àwọn orin mo sì máa ń jó ijó gan sí wọn.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Àwọn iṣẹ́ àkànṣe ni mo máa ń ṣètò nípa fífi plan sílẹ̀ láti ṣe iṣẹ́ náà. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá fẹ́ kí iṣẹ́ yẹn kó yọrí si dáadáa, mo máa ní budget. Iyẹn ni pé bí màá ṣe ná owó sí orí iṣẹ́ àkànṣe náà. Tó bá yẹ pé èmi ni mo fẹ́ ṣe iṣẹ́ náà ni, màá ti fi owó rẹ̀ pamọ́ àbí kí n ti ní owó rẹ̀ lọ́wọ́, kí n tó bẹ̀rẹ̀ sí ní gbèrò láti ṣe. Lẹ́yìn tí mo bá ti ṣe gbogbo eléyìí, màá tún jẹ́ kí àwọn èèyàn tí wọ́n ti ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ mọ̀ láti fún mi ní ẹ̀kọ́ lórí bí mo ṣe lè ṣe tí ó tó fi dùn, tí ó fi dára ju bí mo ṣe lé ró tẹ́lẹ̀ lọ.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera torí pé tí àìsàn bá ṣe mí, tí ara mi ò dá pé tí ò lè tó, kò sí àwọn ẹ̀rọ tí mi ò lè mu. Mo máa ń mu gbogbo ẹ̀rọ tí mo mọ̀ pé yóò mú kí ara mi kó yá dáadáa. Kò bá jẹ́ ti ìbílẹ̀ àbí ti olóògùn òyìnbó, àwọn sirop oríṣiríṣi, mu mu ni. Tí bá ṣà ti mọ̀ pé dókítà ló ní pé kí n mu, ó máa ń jẹ́ kí ara mi ó tún tètè yá síi. Mo sì fẹ́ràn láti máa mu ẹ̀rọ ìlera ju pé kí n wá gba abẹ́rẹ́ yẹn injection, ìyẹn tí mo bá ṣe àìsàn ṣùgbọ́n Olúwa ṣe òun, mi ò kí n fi bẹ́ẹ̀ ṣe àìsàn. So mi ò nílò ìkankan nnu rẹ.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé rẹ? Bẹ́ẹ̀ni, oríṣiríṣi àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ni mo ti ń lò báyìí. Lóòótọ́ àwọn kìnì yii ò ti gbajúgbajà láàárin wa ṣùgbọ́n ní ìwọ̀nba a ti n rí àwọn tó farajọ ẹ̀rọ ọlọ́gbọ́n nínú ilé wa. Àwọn ara wọn tí mo lè pè ní ẹ̀rọ ọlọ́gbọ́n nínú ilé wa ni pé àwọn iná kan wà tó jẹ́ wípé fúnra wọn ni wọ́n ń tàn tí ilẹ̀ bá ti ṣú wọ́n a ti mọ̀ pé ilẹ̀ ti ṣú. Tí èèyàn bá kọjá ní abẹ́ iná yẹn, fúnra rẹ̀ ni yóò rí pé èèyàn ti kọjá tí yóò tún tàn fún ẹni yẹn láti lè ríran dáadáa. Àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n mìíràn tún wà lórisìíríṣìí nínú ilé mi.

Ṣé o máa n kọ ìròyìn ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Màá sọ àwọn ǹkan tí mo ti ṣe iyen report fún ọjọ́ kan kan fún ọ̀gá mi láti yẹ̀wò kí wọ́n le mọ àwọn ǹkan tí ó tọ́ sí mi bó ya rere àbí ní burúkú. Mo fẹ́ràn láti máa kọ ìròyìn ní ibi iṣẹ́ torí mo fẹ́ mọ gbogbo ǹkan tí ó ń ṣẹlẹ̀ ní àyíká mi. Mo máa ń mú, máa ń kọ ìròyìn, mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́, mo máa ń kọ dáadáa. Mo sì fẹ́ràn láti máa kọ ìròyìn ní ibi iṣẹ́ mi. Ó máa ń jẹ́ kí n mọ ǹkan kọ̀ sí.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín rẹ lójoojúmọ́? Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo máa ń fẹ́ gbìyànjú nígbà tí àwọn tí ń ta ìfọyín, wọ́n sọ wí pé ẹ́ẹ̀mejì lójúmọ́ ló dára fún wa láti máa fọ eyín. Ṣùgbọ́n níbi tí mo gbé dàgbà sí, ẹ̀ẹ̀kan péré ni à ń fọ eyín. Kódà ẹ̀ẹ̀kan náà gan-an, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ọwọ́ ìyàlé máa tó, ó jẹ́ ìgbà tá sẹ̀sẹ̀ wá dàgbà. Láṣẹ wà a máa rí àwọn ǹkan kan kan lórí rẹ̀. Ni ìgbà tí, ìgbà tí mo máa ń fi fọ ẹyín lójojúmọ́, òní-- tí mo fi máa ń fọ eyín lójojúmọ́, òní àwọn ìgbà tí mo sọ yìí.

Ṣé o wọ aṣọ àkàyọ́rí ní ibi iṣẹ́ rẹ? Mo wọ aṣọ àkàyọ́rí tí a bá ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ tuntun tí wọ́n ti kọ́ wa ní nǹkan tuntun àbí tí a bá ti ní ìgbéga sí i lẹ́nu ibi iṣẹ́ ni a máa ń wọ aṣọ àkàyọ́rí ní ibi iṣẹ́ yìí. À, ọ̀rẹ́ mi tí a jọ ṣe iṣẹ́ kan náà ni òun náà ló ma wọ̀, ló náà wọ aṣọ àkàyọ́rí ní ibi iṣẹ́ rẹ̀ kí iṣẹ́ náà lè jọ gbàgbà pọ̀, ká sì lè jọ mú ǹkan gidi jáde níbi iṣẹ́ náà. Aṣọ àwà àkàyọ́rí tí a fi sign out, òun ni aṣọ tí èèyàn o ranti títí.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà? Ìgbà mí wa àti àwọn oníbàárà yìí máa ń kọ orin, a ti mọ irú àwọn orin tí wọ́n máa ń kọ, wàá ti mọ̀ pé wọ́n ń tọrọ bàára ni. Ìgbà mí ì wa ti ìyọ́ jẹ́ pé wọ́n á ti dúró sẹ́gbẹ̀ẹ́ títí tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà àbí àti pàkọ́ tí wọ́n ń ṣe àdúrà fún ọ bo tí ń kọjá. Wọ́n á ti sọ fún ẹ pé ko fá wọn lówó. Bí mo ṣe bá ń gbọ́ ìró àwọn oníbàárà òunní, àwọn oníbàárà yìí ní ìgbà mìíràn àánú mi á sì wọ́n sì wọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ ìmínù wọn ní ọmọ lọ́wọ́ tí ó ń tọ́jú. Ṣùgbọ́n ti bẹ́ẹ̀ tí bẹ́ẹ̀ náà ni wọ́n se máa ń wá láti wá máa tọrọ bàára torí pé ibí tí ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń jẹ ọ̀nà yẹn, wọ́n tún máa ń tẹ̀léra àwọn káàkiri nígbà míì.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Mo ní ẹranko tí mò ń sìn. Ní ìgbà tí mo kọ́kọ́ fẹ́ sin ẹranko, mo bẹ̀rẹ̀ pẹ̀lú adìẹ, adìyẹ ìbílẹ̀ tiwa n tiwa. Mo máa ń fún un ní àgbàdo jẹ ní gbogbo ìgbà. Adìye yìí dàgbà ó sì ń yé ẹyin, ó sì bí àwọn ọmọ. Àwọn adìẹ mi ti pọ̀ báyìí. Mo tún ti ra ẹranko ọ̀sìn imi. Mo ra ehoro, ehoro méjì, akọ kan àti abo kan, kí wọ́n lè máa bí, kí wọ́n máa bímọ, kí wọ́n máa rẹ̀ sí i. Mo rà wọ́n, wọ́n sì ti ń dàgbà, wọ́n sì ti ń tóbi sí. Mo tún ní ẹran ewúrẹ́ tí ó jẹ́ abo tí mo tún ń sin ẹranko ọ̀sìn. Ó dára gan, torí nígbà ọdún mo mú nínú àwọn adìyẹ tí mò ń sin, mo sì pà jẹ́.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Àwọn nǹkan tí mo dẹ̀ máa ń ṣe láti ṣe ìsọdọ̀tun ọkàn ni ìwé kíkà. Mo sì tún máa ń gbọ́ podcast láti sọ ọkàn mi dòtun. Mo tún máa ń ka bíbélì ní òrekóòrè láti tún sọ ọkàn mi di ọ̀tún. Mo máa ń gbọ́ àwọn èèyàn tí mo mọ̀ pé mo lè kọ́ ẹ̀kọ́ àwọn nǹkan tuntun tí ó tún mu kokánmi ó yípadà sí. Mo máa ń lọ sí training àti àwọn seminar tí àwọn èèyàn tí mo mọ̀ pé wọ́n ní ìmọ̀ dáadáa bá gbé kalẹ̀ láti lọ sọ ọkàn mi di ọ̀tún láti tún mọ àwọn nǹkan tuntun tí mi ò tíì mọ̀ tẹ́lẹ̀.

Ṣé, ṣe orí máa ń fọ́? Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi ní ẹ̀ẹ̀kọ̀kan nígbà mìíràn, pàápàá ìgbà tí mo bá ṣe iṣẹ́ wàhálà, tí mo bá ti gbé ara mi gbóná gan, orí máa ń fọ́ mi. Ṣùgbọ́n tí bá tún ti sinmi díẹ̀, orí fífọ́ yìí máa ń wá lẹ̀. Ìgbà mìíràn mo máa nílò láti lo oògùn bíi parasitamọ́ọ̀ láti jẹ́ kí orí fífọ́ náà kí ó wá lẹ̀. Orí fífọ́ àti ara ríro ló máa ń mú mi nígbà tí mo bá gbá bọ́ọ̀lù àgbájù àbí tí mo ṣeré pà jù. Orí máa ń fọ́ mi gan, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi ò nílò láti lo oògùn.

Ṣé o máa ń sáré? Bẹ́ẹ̀ni mo máa ń sáré. Mo máa ń sáré fifty metre, seventy five metre àti hundred metre. Ṣùgbọ́n mi kì í sáré ju àwọn metre yìí náà lọ torípé ó ti pẹ́ tí mo ti sáré gbẹ̀yìn. Mi sì fẹ́ ṣe ra mi léṣe. Ìwọ̀n tún wọ́n sí i ní gbogbo nǹkan. A fẹ́ ṣe inter house sports ní ibi tí mo wà báyìí. Inter house sports yìí mo sì wà ní ìkan nínú àwọn house. A wá fẹ́ sá eré gbagi gbagi, relay race. Mo jẹ́ ìkan lára àwọn tí yóò sá igi eré relay yìí torí mo mọ eré sá gan ni ní ìwọ̀n ba.

Ṣé o ní aṣọ òtútù? Mo ní aṣọ òtútù, aṣọ hoodie tó ki dáadáa mo máa ń wọ̀ lásìkò òtútù kí òtútù má bá à wọ inú ara mi púpọ̀ jù àti pé tí ọyẹ́ bá ti ń mú ní ìta àbí ní àsìkò ọyẹ́, mo máa ń wọ aṣọ òtútù yìí, a ti ń jẹ́ kí ara mi kí ó warm dáadáa kí òtútù yẹn kó má bá ṣe ìjàmbá fún ara mi. Mo fẹ́ràn aṣọ òtútù mi gan.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Àsìkò ìparí iṣẹ́ tí a bá ti ṣe iṣẹ́ tán fún ọjọ́ tí a wà, mo máa ń tètè múra ilé tí kò bá sí iṣẹ́ kankan nílẹ̀ fún mi tí mi ò tí ì parí. Ìgbà tí iṣẹ́ díẹ̀ bá kù tí mo fẹ́ parí, màá yára láti parí rẹ̀ kí emi náà lè tètè lọ sílé lọ rí àwọn ẹbí mi àti àwọn ọ̀rẹ́ mi. Àsìkò ìparí iṣẹ́ yìí mo fẹ́ràn rẹ̀ gan, torí ó ti máa ń fẹ́ rẹ mí, mo ti máa ń lo gbogbo agbára mi tán kó tó di àsìkò yìí. To bá ṣi ti di àsìkò yìí, màá tètè lọ sí ìdí ọkọ̀. To bá jé pé mo fẹ́ wọ mọ́tò, màá tètè gbé ọkọ̀ lọ sílé.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Mo máa ń fi àìfọ̀kànbalẹ̀ kojú àwọn ìṣòro níbi iṣẹ́. Ǹkan àkọ́kọ́ tí mo máa ń gbìyànjú láti ṣe ni láti bèrè. Yorùbá ní "Àbéèrè ọ̀nà kò kì í ṣìnà". Yorùbá tún ní pé ".Ẹni bá fẹ́ bèrè ọ̀rọ̀ ló fẹ́ di ẹgbọ́". Àwọn nǹkan tí òye mi, mo mọ̀ pé ó yé àwọn kan, gbogbo ohun tó dàbí ìṣòro yẹn, àwọn tí n bá tọ àwọn tí ó ti ṣáájú mi níbi iṣẹ́ lọ, wọ́n á mọ̀. So mo máa ń bèrè lọ́wọ́ àwọn èèyàn bí mo ṣe lè yanjú ìṣòro kankan tí mo bá kojú lẹ́nu iṣẹ́ mi. Eléyìí sì máa ń ràn mí lọ́wọ́ gan-an. Ìgbà mìíràn dẹ̀ re, mo máa ń bèrè lọ́wọ́ AI, Artificial Intelligence, fún àwọn nǹkan kọ̀ọ̀kan tó náà bá lè ràn mí lọ́wọ́ pẹ̀lú.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Ọmọ Yorùbá ni mí, ọmọ Ìbàdàn sì ni mí pẹ̀lú. Oúnjẹ tó ní ata jẹ́ nǹkan ta fẹ́ràn gan ní ilẹ̀ Yorùbá. Lati ìgbà tí mo ti wà ní kékeré, ìyá mi a máa sọ fún mi wipé ẹ̀mí tí ò jata, ẹ̀mí yẹpẹrẹ ni. Wọ́n ti fi ata kọ́ wa láti lẹ̀. Ata tó bá ta la máa ń jẹ dáadáa nígbà tí òtútù bá pọ̀. Tí a bá ní catarrh tí à ń ṣe ọ̀fìnkìn, eléyìí sì máa ń mú kí àwọn ọ̀fìnkìn yẹn kó tún jáde dáadáa ní imú wa ṣùgbọ́n ó máa le gan torí gbogbo ahọ́n ni mo n ta wá nígbà tí a bá jẹ oúnjẹ ṣùgbọ́n ìyá mi ó ní pé bó ṣe yẹ, korì niyẹn. Mo fẹ́ràn ata ọ̀ lọ́pọ̀lọpọ̀.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Èmi gẹ́gẹ́ bí ọkùnrin, tí àwọn obìnrin tí mo máa ń fẹ́ràn jẹ́ àwọn tó ní àwọ̀ pupa. Nítorí pé èmi ní àwọ̀ dúdú, mo sì fẹ́ nǹkan tí yóò jẹ́ ìgbà kejì mi tí ò ní jẹ́ irú bii nǹkan tí èmi náà jẹ́. Bí mi sì jẹ́ dúdú, kòún jẹ́ pupa torí kí àwọn ọmọ tí a bá fẹ́ bí kí wọ́n le ní àwọ̀ tí ò ní dúdú jù, tí ò ní pupa jù tó bá ṣe é ṣe. So ṣùgbọ́n àwọ̀ dúdú náà mo fẹ́ràn rẹ̀ o. Àwọn melanin, chocolate skin, caramel, mo fẹ́ràn rẹ̀ gan. À, wọn maa n dán, won maa n ọrẹwà, mo sì lè fẹ́ irú àwọ̀ yii náà.

Ṣé o ti lu etí rẹ? Ọkùnrin ni mí. Ni ilẹ̀ Yorùbá àti gẹ́gẹ́ bí Kristẹni, ọkùnrin kì í lu etí. Eti lulu ó wà fún obìnrin. Ṣugbọn mo mọ pe ni odẹ òní mo ti ri ọpọlọpọ ọkùnrin ti wọn lu etí wọn ti wọn sì n fi iyeri etí sí pẹlú. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan ò lè ṣe irú nǹkan báyìí. Mi ò lè lu etí mi débi tí màá ṣe ẹ fi yẹrí etí si. Kódà mi ò lè fi stud si etí mi torí mo gbàgbọ́ pé fífi nǹkan sí etí jẹ́ ẹ̀ṣọ́ ti obìnrin nìkan tí ò yẹ kí ọkùnrin kó máa ṣe rárárára àti rárá. Ṣùgbọ́n àwọn ọkùnrin tó ń lu etí náà, mi ò ní ìkànkan sí wọn. Inú mi ò bàjẹ́ sí wọn. Yóò dáa fún gbogbo wa.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn tí mo máa ń lò jù, òun náà ni ẹ̀rọ ayárabíàṣá kọ̀m̀pútà ní ẹnu ìṣẹ́ mi. Kódà ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ káṣọ pé bí i ìdá mẹ́jọ nínú mẹ́wàá, òun là ń ṣe lórí ẹ̀rọ ayélujára kọ̀m̀pútà. Ta bá fẹ́ fi àwọn nǹkan tuntun sórí database àti àwọn tí a fẹ́ yẹ àwọn rẹ́kọ̀ọ̀dù wo, órí kọ̀m̀pútà là tí ń ṣe, torí báyìí àwọn cloud là ń fi àwọn nǹkan pamọ́ sí tó jẹ́ pé kò sí bó ṣe le rí. Àwọn nǹkan yẹn ò ní le sọnù láyé láyé. Ẹ̀rọ nǹkan tí mo ń lò jù lẹ́nu ìṣe mi, òun náà ni kọ̀m̀pútà, ẹ̀rọ ayárabíàṣá àti Íńtánẹ́ẹ̀tì ló ṣe pàtàkì sí mi.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Mo máa ń fọ ọwọ́ ní gbogbo ìgbà tí mo bá ti lo ọwọ́ mi dọ̀tí. Ṣùgbọ́n àwọn kókó ìgbà tí mo máa ń fọ ọwọ́ ni tí mo bá fẹ́ jẹ ohun tí mo sì nílò láti lo ọwọ́ láti jẹ oúnjẹ náà. Dandan ni mo máa ń fọ ọwọ́ mi. Tí mo bá sì ti wẹ̀ láàárọ̀ náà, ọwọ́ mi á wà ní fífọ̀. Àwọn nǹkan mìíràn tó máa ń mú mi fọ ọwọ́ ni tí mo bá ti fi nǹkan kan yí ọwọ́ àbí tí nǹkan kan yí mi lọ́wọ́ bí i ọ́ìlì àbí nǹkan kan tí ó ṣàmú kí ọwọ́ mi ó dọ̀tí, tó jẹ́ pé tí mo bá fọ ọwọ́ kan kan ó lè dọ̀tí rẹ̀. Eléyìí ni mo máa ń mú láti fọ ọwọ́. Mo lè fọ ọwọ́ bí ẹ̀mẹwàà lójúmọ́ sá.

Ṣé WiFi rẹ yára tó? WiFi mi ò fi bẹ́ẹ̀ yára torí wipé àwọn, àwọn tó ń ṣètò Íńtánẹ́ẹ̀tì, ìyẹn network provider fún wa lórílẹ̀ èdè Nàìjíríà, ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní ẹ̀rọ ayárabíàṣá wọn àbí ilẹ̀ ẹrọ wọn ò fi bẹ́ẹ̀ múná dóko tó. Tó fi jẹ́ wípẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni kò kí n sí network àbí ṣávíìsì lórí fóònù àbí WiFi. Eléyìí jẹ́ ara àwọn èyí tí ó ní ìmílára nípa àwọn nǹkan yìí. Ṣùgbọ́n ìgbà mìíràn wà tí ń bá wà ní àwọn ibì kan, WiFi mi máa ń yára dáradára.

Ibo ni o fẹ lọ sí ìsinmi? Mo fẹ́ràn láti lọ sí France, orílẹ̀ èdè Faransé láti lọ wo bí Paris bo ṣe rí. Oríṣiríṣi ni mo ti gbọ́ nípa Paris ní orílẹ̀ èdè France tí ó sì mú mi tó ń mu wù mí láti lọ síbẹ̀. Mo fẹ lọ wo àwọn ǹkan tí àwọn arìnrìn àjò lè máa ń wò káàkiri ní orílẹ̀ èdè Faransé ní Paris. Ó wù mí gan láti lọ síbẹ̀ fún ìsinmi kí Ọlọ́run kí ó pèsè owó fún mi nìkan ni ohun tí mo gbádùn rá fún kí n lè lọ.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn ní ọjọ́ ìsinmi àti ìgbà mìíràn láàrín ọ̀sẹ̀ láti lọ sí ilé ẹ̀kọ́ bíbélì àti láti lọ gba àdúrà. Mo fẹ́ràn Ọlọ́run gan, mo sì máa ń gbìyànjú láti tẹ̀lé òfin rẹ̀. Ilé ìjọsìn tún jẹ́ ibi tí a tún ti máa ń mọ èèyàn sí. Oríṣiríṣi èèyàn ni mo máa ń bá pàdé tí a dẹ ṣìjọ máa ń di ọ̀rẹ́ tó jẹ́ pé a tún jọ ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan papọ̀ yàtọ̀ sí ìjọsìn ní ilé ìjọsìn mi. Ilé ìjọsìn mi náà tún ní àwọn àǹfààní tó pọ̀ tí wọ́n ń ṣe fún society wa.

Ìgbà mélòó ni o máa ṣàyẹ̀wò ìméèlì rẹ? Níi nú ọjọ́ kan mo máa ṣàyẹ̀wò ìméèlì mi bí i ẹ́ẹ̀mẹta ṣùgbọ́n èyí ò ní pé kí ń má ṣàyẹ̀wò ẹ́ ju ẹ́ẹ̀mẹta lọ torí wípé tí ìgbàkúgbà tí ìméèlì bá wọlé sórí fóònù mi mo ma ń gba notification. Ìyẹn ni pé ago mi yóò dùn pé ǹkan kan ti wọlé. Mo sì le ka díẹ̀ nínú ìméèlì yẹn tí mo bá fi ọwọ́ wọ́ fóònù mi wálẹ̀ díẹ̀. Eléyìí tó bá wù mí láti ka màá wọnú rẹ̀ máa ka dáadáa ṣùgbọ́n eléyìí tí kò bá wù mí tí mo bá ti rí tó wà níbẹ̀ díẹ̀ mo kàn lé e ṣebí ẹni pé mo ti ka.

Nígbà wo ni o kẹ́yìn kẹ́yìn lọ sí ibi orin? Ibi orin, ìyẹn bí ibi ayẹyẹ tí wọ́n ti ń ṣàríyá tí DJ àbí ẹni tó ń kọrin wà ní mo sì lọ ní àná. Kódà mọ́júmá àárọ̀ yìí mo wà ní ibi orin tí olórin ti ń kọrin fún wa tá n jó tá sì ń mu ǹkan, tá n jẹ ǹkan, tá sì ń wo ìran. Bẹ́ẹ̀ la n jó gidigidi. Mo fẹ́ràn orin gan ni. Mo sì máa ń lọ sí òde orin níbi tí àwọn olórin wà láti gbọ́ orin dáadáa.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Mo máa ń sábà lo àpò ẹ̀yìn torí mo máa ń mú àwọn nǹkan tó pọ̀ dání tí mo bá ń lọ sí ibikíbi. Ṣó àpò ẹ̀yìn yìí ni mo máa ń kó àwọn nǹkan oríṣiríṣi sí, màá sì gbé pọ̀n sẹ́yìn mi torí mi ò kí ń fẹ́ mú nǹkan kan dání àbí fa nǹkan kan lọ́wọ́. Àpò ẹ̀yìn yìí rọrùn fún mi gan án láti lò tí mo bá ti fẹ́ gbé ẹ̀rọ kọ̀m̀pútà mi dání. Tí mo bá ti gbe jù sínú àpò ẹ̀yìn yìí, màá rora gbé sẹ́yìn, màá sì mọ̀ ń lọ síbi tí mo fẹ́ lọ. Ó rọrùn fún mi gan ni, mo sì fẹ́ràn àpò ẹ̀yìn.

Báwo ni o ṣe máa ń mú èrò tuntun wá? Àwọn èrò tuntun ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó kan máa ń sọ sí mi lọ́kàn. Mo lè máa kọjá lọ kí n rí nǹkan kan kó bẹ̀rẹ̀ sí ní ní ìtumọ̀ kan sí mi. Tí bá sì ti ní àwọn èrò tuntun yìí, mo máa ń gbìyànjú láti kọ wọ́n sílẹ̀ kí n má ba à gbàgbé. Ìgbà mìíràn mo máa ń lá àlá, tí ó jẹ́ pé tí n bá jí láti ojú àlá yẹn ni màá ti rí nǹkan tí ó fún mi ní èrò tuntun. Ìgbà míì ó lè jẹ́ níbi tí mo ti ń sọ̀rọ̀ àbí tí èmi àti àwọn èèyàn ń tàkurọ̀sọ ni èrò láti inú ọ̀rọ̀ tá a sọ yẹn yóò kàn wá tí màá rí i pé èrò yìí ó dẹ̀ yẹ kọ́ n lò ó.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Orin tí mo fẹ́ràn jù ni orin tí wọ́n fi yin Ọlọ́run. Orin Kristẹni, orin gospel. Kì í ṣe àwọn orin tàkasúfèé. Ṣùgbọ́n àwọn orin tàkasúfèé náà dùn, mo sì fẹ́ràn àwọn kan nínú wọn. Ohun tó máa ń mú mi fẹ́ràn orin ni àwọn ọ̀rọ̀ tó wà nínú orin, ìyẹn lyrics. Mo máa ń ka àwọn ọ̀rọ̀ tó, orin tó bá ní ọ̀rọ̀ tó ní ìtumọ̀, òun ni mo máa ń fẹ́ràn jù orin tí ò bá ní ọ̀rọ̀ tó ní ìtumọ̀. Mi ò kí ń fẹ́ràn orin tí kò bá l'ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ rárá.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Mo ti gbé ní àdúgbò tí ọkọ̀ ojú irin wà, ṣùgbọ́n mi ò tí ì wọ inú ọkọ̀ ojú irin rí. Ọkọ̀ ojú irin máa ń gùn gan an, mo sì ti rí lórí eré tó ń kọjá. Ọkọ̀ ìrìn tí ọkọ̀ ojú irin ń gbà, ó máa ń gba ojú títí kọjá. Tí ọkọ̀ ojú irin bá dẹ̀bẹ̀ kọjá, àwọn mọ́tò tó ń bojú títì yẹn gbọ́dọ̀ dúró won a ti títì yẹn pa. Gbogbo wa oo wà mọ́ wò tí ó fi kọjá lọ tán pẹ̀lú eré gidi ní sí máa ń kọjá. Mo fẹ́ràn ọkọ̀ ojú irin torí pé kò kì í sábà ní ìjàmbá.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sìn? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá sìn, mo máa ń bọ́ tí àwọn èèyàn bá wà níbẹ̀. Àwọn ẹ̀yàn á sọ fún mi pé kí n pẹlẹ, mà á sì sọ fún wọn pé ẹ ṣé. Tí n bá sìn, tí ìkún mú jáde, mo máa ń fi aṣọ nu ẹnu mi àti ọwọ́ mi. Tí n bá sì rí omi, mo lè fi omi fọ ojú àti ọwọ́, kí ìkún, ìkún mú tó jáde nígbà tí mo sìn àbí itọ́ kó má ba wà ní ara mi. Eléyìí ó tún jẹ́ kí n wà ní ìmọ́tótó dáadáa tí n bá ti sìn tán.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Àh! Ara tí mo rántí jù nígbà ọmọdé mi, oun ní ẹgbọn mi kan tí a jọ wa nígbà náà. O ní ọjọ́ tí ìyá mi ò sí nílé. Ìyá mi wà nípe kí ẹ̀gbọ́n mi yìí wá dúró ti mi. Ẹ̀rù sì máa ń bà mí lálẹ́. Tí mo bá dá wà nù ilé mi ò lè dá sùn. Tí ó jẹ́ pé tí kò bá sí iná, mi ní le sùn, màá máa bẹ̀rù. Tí kò bá ti sí iná, èèyàn gbọdọ̀ sùn lẹ́gbẹ̀ẹ́ mi. Ni ẹ̀gbọ́n mi bá sùn lẹ́gbẹ̀ẹ́ mi, ó di òru iná dé ṣùgbọ́n gbọn tán náà yàrá ṣùgbọ́n ẹ̀gbọ́n mi kúrò. O sì lọ wo fíìmù ní yàrá ìgbàlejò. Ni mo bá jí lóru, àh! Ẹ̀rù máa bà mí gan lọ́jọ́ náà o.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Èékánná, ó jẹ́ ibi tí ìdọ̀tí máa ń tètè ráyè sá sí dáadáa. Ṣùgbọ́n mi ò kí ń tọ́jú èékánná mi dáadáa. Mi kì n ṣe pedicure debi tí màá ṣe manicure. Ṣùgbọ́n èékánná mi kì í dọ̀tí torí tí n bá ti wẹ̀ lára àárọ̀, ó mọ̀ ọ́n mọ́. Àti pé mi kì n jẹ́ kí èékánná mi gùn. Lóòótọ́, nǹkan burúkú ni mo máa ń ṣe láti gé èékánná mi. Tí n bá fẹ́ gé èékánná ẹsẹ̀, mo máa n fi èékánná ọwọ́ mi gé ti èékánná ẹsẹ̀ tí ó sì dára tó. Tí mo bá fẹ́ gé èékánná ọwọ́ mi, eyín mi ni mo fi máa ń gé ní gbogbo, ní gbogbo ìgbà tí ó sì dára tó. Mo mọ̀ pé eleyi yìí ò da ṣùgbọ́n nwun ti mo máa ṣe níyẹn?

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Mo fẹ́ràn láti máa wo ìràwọ̀ ní ojú ọ̀run, lákàntí wo n tí Ọlọ́run dá bí ó ṣe dára to. Ìràwọ̀ máa ń jẹ́ kí ojú ọ̀run dùn wo, ó máa ń mú ko rẹwà gan. Torí ìdí èyí ni mo ṣe fẹ́ràn láti máa wo ìràwọ̀. Ṣùgbọ́n mi kì wo ìràwọ̀ bí astronomy láti rídi time àbí ǹkankan. Ìrọ̀ o mo kan máa ń wo lásán. Mo dẹ̀ máa ń wò ó pẹ̀lú ọgbọ́n ìmọ̀ sáyẹ̀nsì tí mo ní pé interstellar àti ìràwọ̀ yìí ó jìnnà gan sí wa. Mo dẹ̀ máa wonder pé àh! Ìṣẹ́ Ọlọ́run kò ma si ẹ́ni tó yé e.

Ṣé o fẹ́ràn lọ sí etí òkun? Etí òkun, mi ò, mo fẹ́ràn láti lọ síbẹ̀ torí mo ti rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó lọ síbẹ̀ ṣùgbọ́n torí owó ni ọ́ tí ì jẹ n lọ síbẹ̀. Ó sì wù mí bóyá nínú ìkan nínú àwọn ọdún ta bá ń ṣe kí n lọ sí etí òkun láti lọ ṣeré pẹ̀lú àwọn olólùfẹ́ mi àti ẹbí mi. Mo máa ń fẹ́ràn iyanrìn etí òkun yẹn àti bí àwọn èèyàn ṣe máa ń ta omi síra wọ́n lára àti àwọn ẹṣin tí èèyàn máa ń gbé ní etí òkun. Ó máa ń dùn mọ̀ mi tí mo bá ń rí i, èmi náà sì fẹ́ ní ẹ́spríréǹsì rẹ̀ náà.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn lọ́pọ̀lọ́pọ̀ ìgbà tí mo fẹ́ bá, tí mo bá fẹ́ bá àwọn èèyàn tó pọ̀ sọ̀rọ̀. Ó máa ń jẹ́ kí ọ̀rọ̀ mi kó rọrùn láti sọ kí àwọn èèyàn sì gbọ́ mi kété kété. Ìgbà mìíràn tí mo bá fẹ́ kọrin nílé ìjọsìn mi torí mo wà nínú ẹgbẹ́ akọrin, ẹ̀rọ ìrànwọ́ ohùn yìí la máa ń lò láti lè jẹ́ kí ohùn wa kó jáde dáadáa. Láì pa ariwo, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn gidi gidi mo sì mọ ìwúlò rẹ̀ dáadáa.

Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá rọ̀? Tí òjò bá rọ̀, ìgbà mìíràn wà tí mo máa ń gbé omi òjò. Ìyẹn ni pé màá fi ike sínú òjò láti jẹ́ kí omi òjò rọ̀ sínú ike náà. Màá lè lo omi náà. Ìgbà mìíràn a máa mú omi òjò yìí. Ìgbà mìíràn sì rí, a lè fi ṣe àwọn nǹkan mìíràn nínú ilé wé aṣọ fífọ̀. Mi ò kín fẹ́ jáde nínú òjò. Mo fẹ́ràn àti wà nínú ilé kí òtútù má bá mú mi. Mo dẹ̀ máa ń fẹ́ kí àwọn àbúrò mi náà má wọnú òjò lọ ṣeré.

Báwo ni o máa ń ṣe irun rẹ? Mo máa ń ṣe irun mi ní oríṣiríṣi oge. Tí mo bá fẹ́ ṣe irun, mo lè gé ẹ̀gbẹ́ kan kí n fi àárín sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń wo bí àwọn agbábọ́ọ̀lù ṣe bá ń ṣe irun wọn tí màá sì ṣe irun mi bẹ́ẹ̀. Tó bá sì wù mí, mo lè gé gbogbo irun mi mọ́lẹ̀. Mo máa ń lọ sọ́dọ̀ àwọn professional barber, ìyen àwọn tí ó ń gẹrun, àwọn gẹrungerun láti lọ gé irun mi ní gbogbo ìgbà. Ìgbà tí mo kéré ni mo bá ń fi bíléèdì, ni ìyá mi fi máa ń bá mi gé irun mi ní àgé mọ́lẹ̀ tí yóò máa ń dán kóla kóla. Won wa bá ń fi kírìmù pa orí náà. Nísìínyi mo ń lo hair cream náà ṣùgbọ́n mo máa ń da irun die ṣí lórí mi, màá wá gé díẹ̀ bẹ́ẹ̀.

Iru kọ̀npútà wo ni o ní? Lọ́wọ́lọ́wọ́ báyìí mò ń lo kọ̀npútà tí orúkọ rẹ̀ jẹ́ Dell Latitude 3310. Kọ̀npútà yìí ó, ó rẹwà gan, mo fẹ́ràn design rẹ̀. Kọ̀npútà yìí sì ní a eight, eight gig RAM pẹ̀lú 256 gig storage tó jẹ́ ROM tí mo máa ń fi store àwọn nǹkan. Ṣùgbọ́n àwọn ààyè tó wà lórí rẹ̀ yìí kò tó mi torí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí mo fẹ́ fi sí i lórí. Mò nílò láti, mo máa ń ṣe àwọn fídíò editing. Nítorí ìdí èyí eleyi máa n gba ààyè púpọ̀ lórí system lórí kọ̀npútà gan. Mo sì nífẹ̀ẹ́ láti ra kọ̀npútà mii tuntun.

Kí ni ìgbádùn rẹ̀? Ìgbádùn ni mo rò pé kíni yi jẹ́. Àmì orí ìgbádùn ni dòmídò kì í ṣe dódòdò. So ìgbádùn mi lọ́pọ̀lọpọ̀ ìgbà ni pé kí n wo àwọn télímúndò iyen àwọn fíìmù lórí fóònù mi. Ìgbà mìíràn dẹ̀ re, kí ń máa bá àwọn ènìyàn sọ̀rọ̀. Ó jẹ́ ǹkan tí mo gbádùn gan ni. Tàbí kí ń máa bá àwọn ẹbí tàbí ará mi sọ̀rọ̀, mo máa ń gbádùn rẹ̀. Ìgbádùn mi tí mo wá fẹ́ràn gan ara rẹ̀ ni oúnjẹ wà. Mo fẹ́ràn oúnjẹ, mo sì gbádùn rẹ̀ gan.

Ètò ìdárayá mi, báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi, òun ló jẹ́ àwọn nǹkan tí mo máa ń ṣe láti fi dárayá. Oríṣiríṣi àwọn nǹkan bí i fífò sókè àti press up ni mo máa ń ṣe. Mo sì máa ń gbé àwọn nǹkan tó wúwo láti fi dárayá. Bẹ́ẹ̀ náà ni mo tún máa ń sáré. Mo sì tún máa ń gbá bọ́ọ̀lù láti ṣe ìdárayá. Ṣùgbọ́n ọjọ́ tí mo máa ń dárayá jù ló ni ọjọ́ àbámẹ́ta, ṣátọ̀dé. Ìgbà yìí ni mo máa ń ráyè láti ṣe àwọn eré ìdárayá. Ìgbàyẹn ni mo ṣe ètò ìdárayá mi sí.

Ṣé o máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Pàápàá tí ó bá jẹ́ pé ibi tí mi ò mọ ọ̀nà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rí, tó jẹ́ pé mo ṣẹ̀ di bẹ́ẹ̀ ni, màá béèrè ọ̀nà tí mo bá ti fẹ́ ṣí ọ̀nà kí n má ba à ṣíná. Màá ya ọ̀dọ́ ẹni kan tí mo rí pé ó jẹ́ aládùúgbò tí mo wà, màá sì sọ fún un ibi tí mò ń lọ kí ó júwe fún mi. Elẹ́yìí bá jẹ́ kí kí n lè tètè mọ ọ̀nà ibi tí mò ń lọ, kí n sì má ba à sọnù. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo ti gbìyànjú láti má béèrè ọ̀nà tí mò ń lọ, ò ní mo ti sọnù. Ṣùgbọ́n bí béèrè ọ̀nà, o máa ń mú kí n lè mọ ọ̀nà dáadáa.

Orin wo ni o fẹ́ràn jù? Orin tí mo fẹ́ràn jù lọ́wọ́lọ́wọ́ báyìí ni orin tí, à, ìkan nínú àwọn tí ń kọ orin gospel ní Nàìjíríà tó kọ, tí orúkọ rẹ̀ jẹ́ "Ima oh my God." Orúkọ orin ni, Ẹ ti tóbi tó, Jesu. Àwọn méjì ni wọ́n jọ kọ orin yẹn. Ó kọ orin náà pẹ̀lú Bibi O àti Deborah. Mo ti gbàgbé orúkọ kejì Deborah. Ṣùgbọ́n orin náà ní agbára púpọ̀, mo sì fẹ́ràn rẹ̀ gan. Gẹ́gẹ́ bí Kristẹni, tó fẹ́ràn láti máa yin Ọlọ́run. Orin yìí ni mo máa ń lò láti yin Ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Èso wo ni o fẹ́ràn jẹ ju? Èso tí mo fẹ́ràn láti máa jẹ ju ò ní èso apple. Mo fẹ́ràn apple tí ó jẹ́ bí aláwọ̀ ewéko iyen colour green nítorí pé ó máa ń dùn gan. Mo sì fẹ́ràn bí ó ṣe máa ń rí lénu. Mo sì tún mọ̀ pé ó ní àwọn ànfàní tó pọ̀ tó ń ṣe fún àgọ́ ara bí àwọn vitamin tó máa ń fún wa ní àgọ́ ara. Mo máa ń jẹ dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Apple jẹ́ ìkan nínú àwọn èso tí ó wọ́n jù ní orílẹ̀-èdè Nàìjíríà nítorí wípé àwọn èso, èso apple kò kí ń wù ní orílẹ̀-èdè. Wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ń kó wọlé láti ilẹ̀ òkèèrè ni. Idí nìyií tó fi wọ́n ṣùgbọ́n mo máa ń gbi.

Ṣé o máa ń di ọjà àbọ̀ nígbà tí o bá wà nínú ọkọ̀? Tí mo bá wà nínú ọkọ̀, mo máa n di ọjà mi? Nkan kan ni pe mio kii di oja aabo tí mo bá wà nínú ọkọ̀, mo tì máa ń kó ọjà mi tó jẹ́ wípé ìgbà mìíràn mo lè dá gbé odidi ọkọ̀ tí ò ní sí elomii nínú rẹ̀ ju èmi àti ọjà mi lọ yóò lè fún mi ní ààyè láti di gbogbo ọjà mi tí mo bá fẹ́ dì.

Irú etí ìgbọ̀ wo ni o máa ń lò? Bo ya pé ìtumọ̀ etí ìgbọ̀ tí à ń sọ níbí ni bí àwọn ear pod àbí earpiece. Eléyìí tí mò ń lò o ni ti Apple. Ó máa ń jẹ́ kí ohun gbogbogbò ń kan tí mo bá ń gbọ́ kó jáde bí mo ṣe fẹ́ dáadáa. Ó tún ní bass àti volume tó ṣe dáadáa. Irú etí ìgbọ̀ yìí o dára ṣùgbọ́n ó fẹ́ wọ́n níwọ̀nba díẹ̀. Ó wọ́n fún ẹni tí kò bá fi bẹ́ẹ̀ ní owó tó pọ̀ lọ́wọ́. Àwọn míi wà tó náà ń ṣiṣẹ́ dáadáa ṣùgbọ́n kò wọ́n tó báyìí. Àwọn kéékèèké olówó pọ́okú.

Ṣé o má n tan ìkíni lórí fóònù rẹ? Bẹ́ẹ̀ni, mo má n tan ìkíni lórí fóònù mi. Tí o bá ti di àárọ̀, ó má n jẹ́ kí n mu. Tí o bá jẹ́ páàrọ̀ làwà, tàbí ọ̀sán tàbí alẹ́, ìkíni yìí ló má n júwe sàlàyé àsìkò. Ó ti ní àsìkò tí yóò kíni fún àárọ̀, ó ní àsìkò tí yóò kíni fún ọ̀sán àti alẹ́.

Ṣé o fẹ́ràn wà ní òru? Mo fẹ́ràn láti wà ní òru torí òru náà jẹ́ ìkan lára àwọn àsìkò tí kò yẹ ká máa máa ní. Ó jẹ́ àsìkò tí èèyàn máa ń rọrùn láti sùn, láti gbagbe gbogbo àwọn wàhálà àti stressi tí èèyàn ti bá pàdé nínú ọjọ́. Mi ò bẹ̀rù orú rárá. Lẹ́yìn ìgbà tí mo fi wà kékeré ni mo bẹ̀rù òru torí pé alẹ́ mi ò kí ń lè dá sùn nígbà náà ṣùgbọ́n níìsín kò sí ibẹ̀rù kankan mọ́

Tí o máa ń wọ ìborùn. Rárá, àwọn obìnrin ni wọ́n ṣe ìborùn fún, àwọn náà ni wọ́n sì máa ń wọ ìborùn. Nítorí pé ọkùnrin ò kí ń lo ìborùn, èmi ò kí ń lo ìborùn. Ṣùgbọ́n àwọn obìnrin, wọ́n máa ń lo ìborùn. Ìborùn ni bí aṣọ pẹ́lẹbẹ́ tí èèyàn fi ń bo ọrùn nítorí òòrùn àbí a sì tún máa ń fi jẹ́ kí obìnrin kó tún máa rẹwà sí lójú àbí láti tún jẹ́ kí aṣọ tí ó wọ̀ kó lè bára wọn mu dáadáa. Ìborùn jẹ́ ǹkan tó ṣe pàtàkì láàrin-- lára ìmúra nílẹ̀ Yorùbá. Ìborùn, ó máa ń dùn ún wò lọ́rùn obìnrin.

Mo fẹ́ràn lílo ẹ̀rọ ìgbésókè iyen earphone tabi iPhone. Ẹ̀rọ ìgbésókè iyẹn iPhone. Ó ní àwọn nǹkan kọ̀ọ̀kan tí àwọn Android àbí àwọn ẹ̀rọ yòókù tí ò ní, nítorí ó ní ààyè ní orí cloud tí èèyàn lè fi àwọn nǹkan pamọ́ sí tí ó fi ní sọnù.